Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin hip hop ni mo fẹ́ràn gbọ́. Àwọn orin ayé bí orin Seyi, orin Davido, orin Adekunle Gold, irú àwọn orin báyẹn ni mo fẹ́ràn láti máa gbọ́. Ṣùgbọ́n ní àtìbàtí tí a ti wà nínú oṣù yìí, oṣù àpọ́nlé, nítorí Mùsùlùmí ni mí, orin Mùsùlùmí ni mo ń gbọ́ bí i títí àwọn ọtí Amina, Obi Re Re, Misitura, Alárẹ̀mú. Ṣùgbọ́n orin hip hop gangan ni mo fẹ́ràn láti máa gbọ́.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán torí wipé mo fẹ́ràn kí n máa keep àwọn memories, itùmó ní pé àwọn nǹkan tí máa máa rántí pé há! Ìgbà tí mo wà ní ibi báìbàí ni mo ya foto báìbàí, ọdún báí ni mo ya foto báìbàí. Ó jẹ́ pé t'eyan bá ń ri ní ọjọ́ iwájú, há òga o, ọ̀ẹ́ ìjọ́ kinní báyí ni mo ya àwòrán eléyìí, tori idi èyí, mo fẹ́ràn láti máa ya àwòrán.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o, èmi kò ti lè anybody kúrò ní iṣẹ́ rí. Mi ò lè rí ǹkan tí máa fi lè èèyàn kúrò ní iṣẹ́ lórí àtìjẹ àtimu re nìyen, ibi tí yóò ti bọ́ ẹbí rè nìyen. Ẹ̀mí kì í dẹ̀ ṣe ọ̀gá dé bí ti máa lé èèyàn kúrò ní iṣẹ́, bóyá ó ṣe ǹkan tí kò dára. Tórí idí ẹ̀yi, èmi kò ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí.